Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ó jẹ́ ǹkan tí ó máa ń yàtọ̀ nígbàkigbà. Ṣẹ̀ rí, nígbà mi, èmi àti ọ̀gá ilé iṣẹ́ mi a máa ń sọ̀rọ̀, tá a máa ń rẹ́rìn-ín, tá a máa sọ̀rọ̀ bí ìyá, ọmọ àti bàbá. Ṣùgbọ́n nígbà mi iṣẹ́ wa máa ń pọ̀ tó jasi wípé a ṣe é ní mọ́, báse máa ṣe. So nígbà náà a kan máa, a máa máa, a ní sọ̀rọ̀ bí tàba tiyá, ẹm, ti bàbá àti ọmọ mo. A máa ṣe bí iṣẹ́. Àmọ́ ọ̀gá mi rẹ jẹ́ bí èèyàn gidi. Ó dẹ̀ ní àkìtìyan. Un ǹkan tó fẹ́ ni pé kí gbogbo wa ka sóríre. Èmi náà mo dẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀. Ṣùgbọ́n nígbà mii, n mọ̀ ń ṣe àṣejù àbí bàwo ma se so. Irú àwọn nǹkan bẹ́yẹ̀n ó máa ń jẹ́ kí o máa dá wahala lẹ́. Bí àwọn ọ̀rẹ́ mi, wọ́n ní ọ̀gá táwọn, ó ní, ó burú gidigan ni o. Kódà tó bá wọlé báyìí, àwọn, gbogbo àwọn kíní lọ́ máa máa bẹ̀ere. Wọ́n á máa ṣí, wọ́n á máa bẹ̀rù láti bá sọ̀rọ̀. Kódà kò ní fojú lè ṣi fún wọn rárá. Ṣùgbọ́n ọ̀gá tèmi, ọ̀gá dáadáa ni. Mo sì máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nígbàkigbà. Ṣé wàá rí kọ́ wa n ṣeyen ǹikan. Ní gbogbo ibikíbi tí èèyàn bá ti ń ṣiṣẹ́, dandan ni kí èèyàn bọ̀wọ̀ fún ọ̀gá rẹ̀. Bí ó bá sì se ń bọ̀wọ̀ fún àwọn èèyàn tó wà ní abẹ tóhún náà, wọ́n á máa bọ̀wọ̀ fún òun náà. Kò tún wa n ṣeyen nǹkan. Gbogbo ibi tí ọ̀gá mi bá ń lọ, lèmi àti e jó máa ń lọ. Ṣe tún wa rí. Ìgbà mii, n mọ̀ ń pè mi. Yóò kí mi pé, "A kú ọdún, a kú iyèdùn" nígbà tí a bá ní ọdún. Kristẹ́nì sì ni, Mùsùlùmí sì lèmi. Ṣùgbọ́n kò dira wọn lọ́wọ́ rárá. Bó ṣe ń ṣe Kristẹ́nì tie, lèmi ń ṣe Mùsùlùmí tèmi. Tó bá ṣe ọdún Kérésìmesì, ó máa fi ẹ̀ran ranṣe. Tèmi náà bá sì ṣe ọdún Mùsùlùmí, n sì fi ẹ̀ran ranse sí i. Àwọn ọmọ rẹ̀ náà, won mo ń kí mi, won mo ń ṣe Gẹ́gẹ́ bí àgbàlagbà ni ọ̀gá mi. Èmi àti e a sínú ẹgbẹ́ rárá. Iyẹn ò sì sọ pé kó má bẹ̀rẹ̀ ọ̀rọ́ ńlá ńlá lọ́wọ́ mi. Kó bẹ̀rẹ̀ òye tí mo ní sí ọ̀rọ́ tó wà nílẹ̀. N mọ̀ ń sàdẹ́. Ó máa ń try láti, ó máa ń fẹ́ mọ ǹkan tí mo rò nípa nǹkan. Kódà débí ọ̀rọ́ lọ́kọláya. Ìgbà tí òun àti ọkọ ìyàwó rẹ̀ tọ́n jọ́ ní ọ̀rọ̀ àsọ, èmi ló pé tó ṣàlàyé fún mi pé nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí. Èmi náà sì ju ọ̀rọ̀ un mo gbẹ́ sí làákàyè. Mo sì sọ fún pé, "A, ó need láti wá àtúnṣe. Nítorí nǹkan tó ṣe fún ìyàwó rẹ̀ ó jẹ́ nǹkan tó máa dùn ìyàwó rẹ̀ lọ́pọ̀lọpọ̀." Mo dúpẹ́ fún ẹ́m, àṣìkò yìń o, e ṣe.